Báwo ni iṣẹ́ wíwúwo, wíwúwo ṣe ń nípa lórí ara? Iṣẹ́ wíwúwo ó nípa lórí ara ní ọ̀nà tí ó pọ̀. O le mu ará ró ènìyàn o si le fún ní ní òkun àti àgbàrá.